Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá, èrò tuntun a máa wà nípasẹ̀ ohun tí ènìyàn bá rí tàbí ohun tí ènìyàn bá gbọ́ tàbí ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí, òun náà ni èrò tuntun fi máa ń jáde wá. Nítorí náà, mo máa ń ní èrò tuntun nígbà tí mo bá rí àwọn ohun tó ṣẹlẹ̀ yálà sí ènìyàn kan ni tí mo mọ̀ tàbí ẹni tí mi ò mọ̀. Pàápàá ó ṣe é ṣe kó jẹ́ wípé lórí Íńtánẹ́ẹ̀tì ni a ti rí irú nǹkan báwọn yìí. Nípasẹ̀ ohun ta rí yẹn, èrò mìíràn tuntun o lè jẹyọ látara ohun ta rí èyí tí a ó sì mú lò òun.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan, ohun tí mo máa ń ṣe, òun náà ni láti máa fi ọkàn gbàdúrà wípé ohun tí mò ń dúró dè yìí kò le tètè tẹ̀ mí lọ́wọ́. Nítorí wípé ọ̀pọ̀ ìgbà làwọn ènìyàn a máa ṣèlérí tí wọn kì í muṣẹ wọ́n le láwọ̀n bó, ṣùgbọ́n kí wọ́n má dìbọ̀rọ̀. Èyí ló fi jẹ́ kí ń máa fi ọkàn gbàdúrà ní gbogbo ìgbà tí mo bá ń dúró dè nǹkan wípé, Olúwa kó jẹ́ kí ẹni tó ń mú nǹkan náà bò àbí ẹni tó ṣèlérí kò lè muṣẹ, kí ohun tí mò ń dúró dè kò lè tètè tẹ̀ mí lọ́wọ́.

Ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Bí mo bá ti jí lówuro, lẹ́yìn tí mo bá gbàdúrà tán, n ó wọnú balùwẹ̀, n ó sì mú ohun tí a fi ń fọ eyín, n ó fọ eyín mi lóòrùn kí n tó jáde. Tí mo bá ti fọ eyín lówuro, ẹ̀ẹ̀kan ṣoṣo yìí náà ni màá fi fọ eyín ní ọjọ́. Ó tún di òwúrọ̀ ọjọ́ kejì lẹ́yìn tí mo bá jí kí n tó tún fọ eyín mi.

N kò ní ètò ìdárayá kankan ní pàtó, nítorí pé n kò ń ṣe ẹni tó máa ń jáde tàbí kó ọ̀rẹ́ ṣe ìdárayá. Gbogbo ìdárayá mi kò ju kí n jókòó pọ̀, tèmí ti mọ̀lẹ́bí mi nínú ilé ká sì jọ ṣe àríyá nínú ilé.

Nígbà wo ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? N kò ṣe ẹni tí ó máa ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ nítorí pé oníṣòwò ọjà káràkátà òun ni mo ń ṣe. Kìkì ohun tí mo máa ń kọ, òun náà ni ọjà tí mo rà, iye tí mo rà àti iye tí mo tá, kí n ṣírò èrè tí mo jẹ, kí n sì kọ kalẹ̀ kí n lè mọ̀ ní òpin ọjọ́, iye tí mo jẹ ní ọjọ́ kan àti kí n lè ṣe ìṣírò papọ̀ ní ìparí oṣù, iye tí mo jẹ lórí ọjà ní òdìndì oṣù kan. Ìwọ̀nyí nìkan làwọn àkọsílẹ̀ tí mo máa ń kọ ní ibi òwò ṣíṣe mi.

N kò ní ìsinmi oúnjẹ ọ̀sán ní pàtó, nítorí wípé iṣẹ́ ara mi ni mò ń ṣe. Èmi náà ni ọ̀gá ara mi. Ìgbà kígbà ni mo le yọwọ́ láti jẹun ọ̀sán, ìgbà kígbà ló lé wùn mi láti fi sinmi dà. Niwọn ìgbà tí oníbàárà kò bá í tíi dé, ṣùgbọ́n bí oníbàárà bá wà ní tòsí tàbí tí iṣẹ́ pọ̀ nlẹ̀ fún mi láti ṣe, àyè àti sími oúnjẹ ọ̀sán kò ní sí rárá. Nítorí náà, n kò le sọ pé ní pàtó iye ìṣẹ́jú báyìí ni mo fi ń sinmi oúnjẹ. Nítorí ìgbà mìíràn àyè á pọ̀ nígbà tí ó bá sí àwọn oníbàárà láti fi sinmi. Ìgbà mìíràn ẹ̀wẹ̀ kò ní sí àyè oúnjẹ ọ̀sán rárá nígbà tí èrò bá pọ̀ tí a ní láti dá lóhùn tàbí iṣẹ́ bá pọ̀ nílẹ̀ láti ṣe.

Bí mo ti máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe níwọ̀n ìgbà tí a mọ̀ wípé iṣẹ́ àkànṣe kì í ṣe iṣẹ́ tó ń fi gbogbo ìgbà yọjú. Àkànṣe ni, ẹ̀ẹ̀kọ̀kan ni máa ń yọjú. Bí iṣẹ́ àkànṣe bá ti wà bẹ́yẹn, òun náà ní láti fi ara jì fún àkókò iṣẹ́ náà. Eléyìí ni pé láti rúbọ àkókò láti ríi wípé iṣẹ́ náà ó di ṣíṣe níwọ̀n ìgbà tí kì í ṣe gbogbo ìgbà náà ni a fi máa ń ṣe iṣẹ́ àkànṣe.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun náà ni òpin ọjọ́. Nígbà tí mo bá ti parí ìṣòwò ṣíṣe ní ibi ọjà tí ó bá di àkókò àti darí padà lọ sí ilé. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn nítorí pé yóò fún mi ní àǹfààní láti padà lọ bá mọ̀lẹ́bí mi àti láti jọ jíróòrò papọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí mi.

Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? Rárá o, n kò sábà mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aládùúgbò mi, nítorí èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe ẹni tó tètè dá àyànmọ́. Àyàfi ẹni tó bá ṣe wípé mo ti bá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, tàbí tí mo ti ní ìdí láti bárajà nígbà kan tàbí òmíràn, àwọn wọ̀nyí nìkan ni mo máa ń dá mọ̀. Atilẹ̀rẹ́ ẹni tó ti fẹ̀sùn kàn mí rí pé n kò kí òun, ṣùgbọ́n mo nílò láti tọrọ ìdáríjì wí pé kó má ṣe bínú n ò dáa mọ̀ ni. Ṣùgbọ́n nítorí pé èmi àti rẹ̀ ti jọ ní ọ̀rọ̀ papọ̀, èyí ló mú mi dá mọ̀, láti ìgbà náà lọ́hùn ni mo ti máa ń kí i.

Àkókò tí mo ṣètò agogo ìjí mi, òun náà ni agogo mẹ́fà òwúrọ̀ kùtù hà, nítorí wípé mo nílò láti jí dáná oúnjẹ kí n sì ṣètò bí ọmọ mi obìnrin yóò ṣe lọ sí ilé ìwé ní òwúrọ̀. Láti di agogo mẹ́fà òwúrọ̀, agogo ìjí mi yóò dùn ún ẹsẹkẹsẹ tó bá sì ti dùn ún, òun náà ni n ó gbéra nílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ètò láti jáde.

Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára, òun náà ni láti máa dáàbò bo ọjà mi ní gbogbo ìgbà. Ọjà tí kò bá yẹ kí oòrùn ó pa, n ò ní gbé síbi oòrùn, tàbí kí n lo ìgbòrí láti fi bò ó kí oòrùn má bà á pa. Ọjà tí kò yẹ kí omi wọ̀, n ó ríi dájú wípé n ò jẹ́ kí omi dà si tàbí kí òjò kó yóò rọ̀lé. Bẹ́ẹ̀ ni, lóòrùn tí mo bá dé ibi ilé ọjà títà mi, n ó mú aṣọ, n ó fi gbọn gbogbo àwọn ìdọ̀tí èyí tó lè ti sì sí ara àwọn ọjà. Èyí tó jẹ́ wípé bí oníbàárà bá fọwọ́ kàn ó lè yí wọn lọ́wọ́ tí ó sì ní dára. N ó nu gbogbo ọjà mi, n ó sì tó wọn ní ọ̀nà tó dára èyí tó yóò mú kí àwọn ẹni tí ó bá rí ọjà náà kí ó wù wọ́n láti rà.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò, níwọ̀n ìgbà tí mo bá ti pinnu láti rin ìrìnàjò, láti bí ọ̀sẹ̀ kan ni oun ó ti ṣe àkọsílẹ̀ gbogbo ohun tí mo nílò ní ìrìnàjò náà, tí oun ó sì máa ra àwọn èyí tó yẹ fún mi láti rà, àwọn èyí tó yẹ kí n palẹ̀mọ́ rẹ̀ nínú ilé oun ó máa pamọ́, oun ó máa kójọ sí ẹ̀gbẹ́ kan kí n má baà gbàgbé èyíkéyìí nínú ohun tó bá yẹ kí n mú dání. Iye owó tí mo mọ̀ pé yóò tó mi láti ná, àti èlé ni oun ó kó dání, oun ó ṣe to rẹ̀ dáradára kí ohun kan kan kó má baà dàbí ìdíwọ́ tàbí ìdènà ní ìrìnàjò náà fún mi.

Irú fóònù alágbèéká tí mò ń lò, òun náà ni a ń pe orúkọ rẹ̀ ní Oppo. Oppo A78 ló ń jẹ. Ó jẹ́ fóònù tí mo nífẹ̀ẹ́ sí gidigidi. Mo rà á nígbà náà lọ́hùn, nígbà tí fóònù tí mò ń lò kò dára tó, kò fún mi ní ohun tí mo fẹ́, kò ṣe ohun tí mo fẹ́ fún mi dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì. Ni mo bá tọ àwọn tó ń ta fóònù lọ. Ni mo sì rí fóònù Oppo yìí, mo sì rà á. Àti ìgbà tí mo sì ti rà náà kò yọ mí lẹ́nu rárá. Gbogbo iṣẹ́ tí mo fẹ́ kó ṣe, òun ló ń ṣe fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti pín oúnjẹ mi nígbà tí mo bá fẹ́ jẹun. Tí mo bá rí ọ̀rẹ́ tàbí ará kan ní ì tòsí, ń ó pè wọ́n láti wá darapọ̀ bá mi jẹun. Tàbí tí a bá rí aláìní kan tó wà ní ì tòsí nígbà tí mo bá fẹ́ jẹun tí kò sì ní oúnjẹ láti jẹ, ó wù mí ó tẹ mi lọ́rùn láti pe iru ẹni bẹ́ẹ̀ láti bá mi jẹun.

Ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn, ohun tí mo máa ń wọ̀, òun náà ni láti ró ìró mọ́ àyà. Ìdí tí mo fi máa ń ró ìró mọ́ àyà, òun náà ni pé ibi tí mò ń gbé jẹ́ ibi tí ooru wà púpọ̀ púpọ̀. Kò sí ṣe ohun tó rọrùn fún ni láti máa sùn nínú ooru. Olúwa rẹ̀ ò ní gbádùn oorun náà. Nítorí náà, ó máa ń ro mí lọ́rùn láti ró ìró mọ́ra nígbà tí mo bá fẹ́ sùn kí ìwọ̀n ba atẹ́gùn tó bá ń fẹ́ wọlé kó lè máa fẹ́ sí mi kí n lè rí oorun náà sùn dára dára.

Ìgbà tí mo máa ń lo fóònù mi lójoójúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa fi ń lo fóònù lójoójúmọ́. Mo fẹ́rẹ̀ lè jẹ́ wípé mò ń lo fóònù bí i wákàtí mẹ́rìndínlógún nínú ọjọ́. Ìdí ni wípé fóònù pẹ̀lú ohun tí mo fi ń tajà láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ àti láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan, èyí ló jẹ́ kí ń máa lo fóònù ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní inú ọjọ́

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn, òun náà ni ojú ọjọ́ tí ó mọ́ kedere ní ìgbà tí kò sí òòrùn, bẹ́ẹ̀ ni tí kò sí òjò, tí atẹ́gùn fẹ́ dáradára. Ó jẹ́ ojú ọjọ́ tí mo fẹ́ràn nítorí pé a máa mú kí ara ẹni yá láti lè ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe. A máa mú kí ara ẹni yá láti jáde lọ sí ibi tí ó bá wù ènìyàn láti lọ.